Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? A tó bí mẹ́rin tí mo mọ̀ tí ó wà ní etí ń ṣe MTN, Glo, Airtel àti T2 etí ń ṣe 9mobile tẹ́lẹ̀ ló wà.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni mo ní káàdì ìdánimọ̀ ní ibi iṣẹ́. Káàdì tí gbogbo òṣìṣẹ́ máa ń gbà ní ilé iṣẹ́ wa tí a fi máa ń dára wá mọ̀, tí wọ́n sì fi dá o mọ̀ níta pé ilé iṣẹ́ yen lo tí ń ṣiṣẹ́. Mo ní káàdì tèmi.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Hun ko, míi dà ìgbà sí, ìgbà tí mo bá nílò rẹ̀ náà ni mo máa ń rà á. Bóyá èyí tí mo n lò lọ́wọ́ yọnu tàbí ó ti pe kò fi bẹ́ẹ̀ ṣiṣẹ́ dáadáa bó ṣe é kó ṣe ni mo máa tó ra á.

Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn láti má a kọrin gidi gidi. Nígbà tí mo wà ní èwe, mo wà ní ẹgbẹ́ akọrin èwe tá a ń pè ní juvenile. Nígbà tí mo di ọ̀dọ́ náà ni n tó darapọ̀ mọ́ ẹgbẹ́ akọrin jàmónísì ni ti mẹ́ta akọrin. Ṣùgbọ́n mo yèé má a ń kọrin inú ilé nínú balùwẹ̀. Mo fẹ́ràn tí má a kọrin gidi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Kò léye ìgbà kò tilẹ̀ ṣe é kà. Mo máa ń lo ní òrékórè. Mo máa ń lo má bí ń ṣe ṣẹ́ ẹ ti máa ń ka nǹkan ní orí rẹ̀. Àfi bóyá tí mo máa ń sùn àbí tí mo ń dáná nìkan, kò ṣe é kà. Mo máa ń lo dáadáa.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Kò sí irú aṣọ tí mi kí ń wọ̀, ó máa dá lé lórí òde tí mo bá ń lọ. Tí n bá wà ní ilé tí mi jáde, mo màá fẹ́ran aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ò ní wúwo lára mi. Tí n bá sì ń jáde, mo màá fẹ́ran kí n wọ aṣọ tó máa bo ara mi dáadáa. Mí fẹ́ kí i sì rálé rárá-rárá.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo yí lọ sí ọjà níí ọjọ́ ọjọ́rú, ojoru Mo lọ sí ọjà kí mo ní àwọn nǹkan ránpẹ́ kan tí mo ní láti rà, mo sàrè lọ n gbà tí mo kúrò ní ibi iṣẹ́.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọdọọdún. Àwọn ará mi, àwọn ọ̀rẹ́ àti ẹbí mi máa ń wá parapọ̀. Àjọṣaàjọyọ̀ náà ó máa wá sí ilé ọ̀dọ̀ mi. Mo máa tẹ́ wọn sí ìgbádùn gidi. Mo máa se ìrẹsì, a máa jẹ ẹ oríṣiríṣi ohun mímu. A máa ń ṣe dáadáa àti bá ń gbádùn àwọn.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ Man U ni mo fẹ́ràn tí mo darapọ̀ mọ́. Mo nífẹ̀ẹ́ sí bó ṣe ń dá ìfẹ́ṣẹ́wọnsẹ̀ wọn dáadáa. Ó ti pẹ́ tí mo ti darapọ̀ mọ́ wọn àti tó di ọdún, ọdún mẹ́wàá sẹ́yìn ni mo ti ń tẹ́lẹ̀ ẹgbẹ́ Man U.

Ṣé o ní ètò ààbò kọ̀mpútà? Mo ní mo ní ètò ààbò kọ̀ǹpútà lórí kọ̀mpútà mi. Èyii tò máa ń bá mi dáàbòbo kọ̀mpútà mi, mo sì máa ń ri pé mo máa tún ṣe. Mo máa ń yẹ̀ẹ́ wò, loore koore kí kọ̀mpútà mi lè ní ààbò tó péye.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn láti máa mu tíì àti kọfí, àti àwọn déédé dúndùn bí i sódà lẹ́ẹ̀kọ̀kan, àmọ́ tí wọ́n bá ní pé ẹ̀yí tí mo fẹ́ràn jù á jẹ́ kọfí. Mo fẹ́ràn kí n mu kọfí ní àràárọ̀.